Oṣù kẹrin ni oṣù tí mo fẹ́ràn jù nítorí òhun ni oṣù tí wọ́n bí mi. Ẹ àti oṣù ewo tun ni búyá oṣù kẹfà, ṣùgbọ́n oṣù kẹrin mo nífẹ̀ẹ́ sí jùlọ nítorí oṣù tí mo wá sí ilẹ̀ ayé ni oṣù tó bí mi ni.

Ìrọ̀rí kan péré náà ni, ẹyọ kan péré mo ní àmọ́ tí mo bá ní ju ẹyọ̀ kan lọ, mo máa lò ó torí mo nífẹ̀ẹ́ sí ìrọ̀rí púpọ̀púpọ̀. Ó ma ń jẹ́ kí, kí le rọrùn gbé e sí i dáadáa, kí lè sùn pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹyọ̀ kan ni mo máa ń lò mi ò ló ni kí n lo méjì àmọ́ tí n bá rí méjì mẹ́ta mẹ́rin gan mo lè lò ó.

Mi ò mọ kẹ̀kẹ́ gùn, mo gbìyànjú láti kọ̀, ṣùgbọ́n ẹ̀rò pé kí n maa ṣiṣe, o ń bá mi, kí n maa rí ìjàmbá rẹ̀, o ń bá mi, òun ní o jẹ́ kí n lè kọ́, torí wọ́n ti sọ kalẹ̀ pé tí mo bá kọ́, ti ǹkan tó lè fi mu mí mọ́, mo gbọ́dọ̀ ní apalára, òun ní o wá jẹ́ kí n lè ní ìfẹ́ sí láti kọ́, ó wù mí gidigidi láti lè mọ̀ wá, ṣùgbọ́n ìbẹ̀rù bojo yẹn náà ni ò jẹ́ kí n lè mọ̀ wá.

Kò sí èso tí mi ò fẹ́ràn sí láti má a jẹ. Mi ò ní àye pé èso eléèyi ni mo fẹ́ràn sí jù. Mi ò ní àyo rẹ̀. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti má a jẹ ọ̀gẹ̀dẹ̀, èso ọ̀pẹ òyìnbó, èso ápù àti èso sáudi. Mo nífẹ̀ẹ́ sí wọ́n lọ́pọ̀lọ́pọ̀ pẹ̀lú watermelon no Mo nífẹ̀ẹ́ sí yen no Ṣùgbọ́n kò sí èyí tí mio lè jẹ. Mi ò ní pé èso eléèyi mio lè jẹ ọ̀ àbí eléèyi mo lè jẹ. Gbogbo èso ni mo fẹ́ràn sí. Gbogbo èso ni mo nífẹ̀ẹ́ sí.

Mii ti dà ní òṣìṣẹ́ àmọ́ tí mo bá ní kò sí ǹkan tó burú jù níbi kí ma fún wọn ní owó àfikún. A túbọ̀ le ya wọ́n lára si láti máa ṣiṣẹ́ ni a túbọ̀ wu wọn lórí. Ǹkan, ẹ́ ìwúrí ni fún wọn. Kò sí tí mo bá ní ǹkan tí mo le ṣe ni. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá mii tì ni òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ fún mi. Mi ò lè tí ì má fún èèyàn kankan ní owó pé kó má ṣiṣẹ́.

Ki n tó sùn ní alé, mo ma kírun, tí n bá kírun tán, mo ma gbàdúrà, tí n bá gbàdúrà, mo ma tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo ma bá àwọn tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ ní pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo dẹ̀ tún máa túbọ̀ gbàdúrà sí i, mo dẹ̀ tún wo eré ìdárayá dé, mo dẹ̀ má sùn. Bí mo ṣe má n ṣe kí n tó sùn níyen.

À, ìgbà tí ó lóùn ka ni o. Mi ò le ṣe kí n má lo fóònù mi ní ojúmọ́ kan, mi ò le ṣe kí n má tẹ̀. O jẹ́ nǹkan tó yẹ pé nǹkan tí mo má ń lò ní ojoojúmọ́ náà tótí jẹ́ nǹkan tí mi o gbọdọ̀ má se ní ojúmọ́ kan. Mí ní ìgbà pé ìgba pa tó báyí ni mo má ń tẹ fóònù mi, kò ti è níye, kò sí ìgbà tí mi ò lè tẹ́. Kódà mo fẹ́ràn pé kó má wà ní ọwọ́ mi lóòrèkóòrè, lóòrèkóòrè mo fẹ́ràn pé kó má wà lọ́wọ́ mi dáadáa.

Mi ò ní pàtó ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù. Mi òún sábà ṣe eré ìdárayá kankan, ṣùgbọ́n èyí tí mo mọ̀ pé mo tún má n ṣe lẹ́ẹ̀kọ̀kan, òun náà ni kí èèyàn máa fò sókè àti kí èèyàn má sa eré. Kò dẹ́kí n ṣe nǹkan ìgbàgbogbo, kò n ṣe nǹkan tó jẹ́ pé ojoojúmọ́ ni. Mi ò tìẹ ní pàtó pé eré ìdárayá báyìí ni mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Ìpolówó tí mo má ń sáábà lò jù, ìlànà ìpolówó tí mo má ń sáábà lò jù, òun náà ni ìlànà ìpolówó àtẹ̀jáde àti ìlànà ìpolówó amóhùnmáwòrán tó jẹ́ pé òun ló jẹ́ nǹkan tó yẹ pé àwọn èèyàn lè tètè rí ju ohùn tẹ̀ ló jẹ́ nǹkan tó yẹ pé kò ní náyàn ní owó púpọ̀ jù. Ṣùgbọ́n àwọn ìpolówó orí rédíò, èèyàn máa ní láti sanwó kó tó di pé wọ́n má lè polówó fún wọn. Ṣùgbọ́n àwọn pé èèyàn fẹ́ tẹ nǹkan jáde, èèyàn lè ṣe fún èèyàn kí èèyàn lè lọ sí ibi tí wọ́n ti máa ń tẹ̀ jáde kí èèyàn lọ tẹ́ jáde. Èèyàn lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èèyàn náà fi ṣe video nípa nǹkan tí èèyàn ń tà.

Orin kíkọ ò kín ṣe nǹkan tí mo yàn ní ayọ̀, kò ń se nǹkan tí mo fẹ́ràn sí rárárá. Mi tì e sába mọ̀ bí wọ́n ṣe máa ń kọrin. Kò se nǹkan tó máa mú orí yi fu mi, kò se nǹkan tí ó máa yá mi lára láti ṣe. Ìgbà míràn o máa ń wù mí ṣùgbọ́n tí mo bá ń ṣe gan, ọkàn mi máa ń fà kúrò ní ìdí ẹ torí kò sí nǹkan tí mo sábà fẹ́ràn láti máa ṣe.

À bátìrì fóònù mi kò fi bẹ́ẹ̀ ní agbára mọ́ o. Ní ìgbàtí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa lòó, ó má a ń dúró pẹ́ dada, àmọ́ ìsin báyìí kì í pẹ́ kó tó di pé ó ti e máa fi ku rarara. Ǹkan tí ó tún bá mi tí mo tún máa ń rí tí mo fi máa ń fi gbé òun náà ní ilé ìfina ìfiná pamọ́ sí. Ibẹ̀ ni mo máa fi n gberó nígbà mi kò ń ṣe ǹkan tó ní agbára púpọ̀ mọ́.

Mi ò ní ìgbà pẹ́gbà bá èèyàn mi lè fọṣọ. Kò sí ìgbà tí mo lè fọṣọ. Pápá jùlọ ní a ti ní ẹ̀rọ ìfọṣọ nísì. Kò sí ìgbà tí mo lè kó aṣọ lọ síbi ẹ́ńjínì ìfọṣọ láti fọ. Mi ò ní ní pàtó pé ọjọ́ bá yí ò ní mo fẹ́ fọṣọ mi o. Ọjọ́ bá yí ò ní mo fẹ́ kó aṣọ síta o. Ìgbà tó bá wù mí ni mo máa ń fọṣọ. Ìgbà tó bá rọ̀ mí lọ́rùnsì ni mo máa ń fọ. Mi ò lásìkò kankan pé bí o ṣe wu mí ri láti fọ lonii.

Oṣù tí a bí mi náà ni oṣù kẹrin nínú ọdún tí a mọ̀ sí oṣù igbe. Ó ni oṣù tí a bí mi, ó dẹ̀ ni oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ní inú gbogbo oṣù torí ó jẹ́ oṣù tó je pé mo wá sí ilẹ̀ ayé, ó jẹ́ oṣù tó je pé a bí mi. Òun ni oṣù tí mo fẹ́ràn si jù lọ, òun ni oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn èèyàn jù, òun náà ni ẹ̀bùn tó jẹ́ pé tí mo bá fún òun, ó máa ní ìwúlò tó jẹ́ pé nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí, nǹkan tí ó wúlò fún wọn ní àkọ́kọ́ yẹn, òun ni mo fẹ́ràn síi láti má a fún èèyàn jù. Òun náà dẹ̀ lé mi náà nífẹ̀ẹ́ síi kí àwọn ènìyàn má a fún mi. Àma kò sí ẹ̀bùn tí mí ò lè gbà ó tó bá ṣe fi lè jẹ́ ẹ̀bùn. Mo rí pé ìfẹ́ ni ènìyàn ní sí mi ló fi ń fún mi. Ṣùgbọ́n èyí tí mo rí pé ó má n wúlò jù, òun náà ni nǹkan tẹni yẹn bá nílò lákòókò yẹn.

À dáadáa. Íyan kí ń ṣe nǹkan tuntun, kò lè kí ń ṣe nǹkan tí èè o tí èè tí ò kì ń gbọ́. Tí èè ó bá lọ ní èè a bẹ̀rẹ̀ ọ̀nà ò kì í ṣìnà. Tí èè ó bá bẹ̀rẹ̀ ọ̀nà tí kò mọ ibi tó ń lọ, ó ń gbìyànjú àti sọnù niẹ̀. Àmọ́ tó bá bẹ̀rẹ̀, à wá júwe fún, a dẹ̀ rí i pé a mọ̀nà a mọ ibi tó ń lọ. Kì í ṣe nǹkan tí enti o kì ń gbọ́ o. Ǹkan tí èè o gbọdọ̀ má ṣe gan ní pé èè ó ń lọ bí i kan ò gbọdọ̀ má bẹ̀rẹ̀ pé à ẹjọ́ o. Báwo ni mo máa gbà dé bí i báwo ni mo máa gbà de ohun.

Mì tìní ọkọ̀, ò dípò tí mo máa ní mọ fẹ́ ra epo sí ọkọ̀, àmọ̀ láìpé láìjìnà, mo ní gbàgbọ́ pé Ọlọ́run á ṣe níroru. Wọlá oṣù ta wà yìí, kò ní pé èmi náà á ni ọkọ̀ tèmí, tó jẹ pé màá máa re epo sí, màá ní owó àti màá rà, màá rí owó àti máa re epo sí, màá ní owó àti ra ọkọ̀ oríṣiríṣi. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́́ báyìí, mì tì ní o. Ọlọ́run ṣe níroru fún mi, torí nǹkan tí ó wù mi lọ́pọ̀lọpọ̀ ni.

Ọjà ààbò ó jẹ́ ǹkan tí o ṣe pàtàkì tó ṣe kókó tí èèyàn gbọdọ̀ má di tí èèyàn bá wà nínú ọkọ̀, kí èèyàn bá lè fi yẹra fún ìjàmbá ọkọ̀. Ó wà lára àwọn ǹkan tó jẹ́ ǹkan tí èèyàn gbọ́dọ̀ kúndùn dáadáa nígbà tí o bá wà nínú ọkọ̀, torí ó jẹ́ àwọn ǹkan tí èèyàn má fi dín ìjàmbá ọkọ̀. Lọ́wọ́ kan sa, mo máa ń di ọjà ààbò dáadáa tí n bá wà nínú ọkọ̀.

Èyàn ò gbọdọ̀ bínú nínú ọkọ̀, kò bá jẹ pé èyàn ni awakọ̀, kò bá dẹ̀ jẹ ń pé ẹni tó wà nínú ọkọ̀ náà ni mo jẹ́. Èyàn ò gbọdọ̀ bínú torí ìbínú ó lè, ó lè bẹ̀rẹ̀ ǹkan tí kò dẹ̀ ní iparí. Ìbínú ó ń ṣe ǹkan gidi. Wọ́n dẹ̀ sọ pé kí awa kankan má bínú, tí eyan ba m bínú kó má wa ọkọ̀, tí eyan ba dẹ̀ ń wa ọkọ̀ kó má bínú. Bẹ́ẹ̀ náà dẹ̀ tún ni tí èrò ọkọ̀ náà ò gbọdọ̀ bínú torí tí ero ọkọ̀ bá bínú, tó bá bínú sí awakọ̀, ó máa, ó lè, ó lè fa ìjàmbá ọkọ̀ torí awakọ̀ o ní mọ́jútó ọkọ̀ tó ń wà mú, òun náà a má bínú tó lè fẹ́ fa ìjà láàárín awakọ̀ àti èrò inú ọkọ̀.

Kò sí ìgbà tí mi ò lè fọ ọwọ́. Lójú rọ́pọ̀ mo fọ ọwọ́ nígbà mì gan a fẹ́ ju ẹmẹẹ̀wáà abí mẹ́ẹ̀ẹ́dógún gan mo lè fi fọ ní ìgbà tí mo lè fi fọ ọwọ́ torí ọmọ mùsùlùmí ni mí tí mo bá ṣe àluwàlá, mo màá fọ ọwọ́ mi tí mo bá dẹ̀ dáná na, mo tún máa fọ ọwọ́, tí mo bá fọwọ kàn nǹkan tí ó bá dẹ́tì na, mo máa fọ ọwọ́. Kò sí iye ìgbà tí mo máa n fọ ọwọ́, kò ní òǹkà tí aye ẹ bá wà gan an mo lè fọwọ́ ṣúlẹ̀

Bẹ́ẹ̀ni tí mo bá sùn mo máa ń lo aṣọ ìbora, aṣọ ìbora mo máa fi ń bo ara, nípa pàjúlọ ìgbà tí òtútù bá wà tàbí nígbà ọyẹ́ tí gbogbo rẹ̀ ó ń ṣe èkìnkìn tó ń mára tutun Mo fẹ́ràn síi láti máa lo aṣọ ìbora dáadáa tó bá jẹ́ sí pé ó ti wá mọ́ mi lára bọ̀ tí mo bá fẹ́ sùn láàyè mo gbọdọ̀ hun aṣọ ìbora mi mọ́ ẹgbẹ́ tí mo bá fẹ́ sùn, nǹkan tí mo nífẹ̀ẹ́ síi.

Èmi ò kí ń sábà mu àwọn ohun ohun mímu pirotíìnì o, kì í ṣe ǹkan tí mo máa sábà mu. Kódà mi, mi mọ̀ bóyá mo máa mú ṣá, mi ò mọ̀. Mo lè tí màá mú kí n má mọ̀ pé àwọn ǹkan ohun mímu pirotíìnì ni, àmọ́ pé mò ń mu mo wa mọ̀ pé à mo mú ní gbogbo ìgbà o, kì í ṣe ǹkan tí mo máa ń mú gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi dára lọ́pọ̀lọpọ̀. Kódà mi ò ní ààrùn kankan tí ó ń ṣe mí létí. Kò sí ǹkankan tó ń ṣe mí, mò ń gbọ́, mo dẹ̀ ń sọ tí mo bá gbọ́. Kò sí ǹkankan tó mú mi létí. Gbogbo ọ̀ ṣe mí létí ráárá. Ǹkan tó lè mú mi pé mo fẹ́ etí fẹ́ má a dùn mí. Bóyá mo kó ìdẹ̀tí etí mi ní àpọ̀jù tàbí atẹ́gùn ìfẹ́ sí i ní etí jù yálà fún gbogbo yen. Kò sí ǹkankan tó máa ń ṣe mí létí.

Tí bí mo ṣe máa ń gba owó, tí ẹ̀yin ọba ń na ọwọ́ sí mi, èmi náà á na ọwọ́ sí padà. Adé máa jọ bọ ọwọ́ papọ̀, bẹ́ẹ̀ ni mi ò ṣe máa gba owó. Ṣùgbọ́n mi ò kí ń gba ọmọ Mùsùlùmí ní mi, mi ò kí ń gba ọwọ́ ẹni tí kò bá fi ṣe obìnrin bí ẹgbẹ́ mi àti ọkùnrin tó bá jẹ́ pé ẹbí mi. Ní ẹbí mi tí mo dẹ̀ tun mọ sí, bàbá mi, àwọn àbúrò mi ọkùnrin àti ẹ̀gbọ́n mi ọkùnrin pẹ̀lú ẹni tó bá tún jẹ́ pé ọkọ mi nìkan ni mo lè gba ọwọ́ wọn. Ètọ̀ sí yẹn, mi ò lè gba owó ẹnikẹ́ni.

Mi ò le sọ pé ìgbà báyìí, ìgbà báyìí ni mo pọ̀ ìgbékalẹ̀ iṣẹ́ gbẹ̀yìn. Bóyá nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ṣá, mi ò lè rántí. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò le sọ pé àsìkò báyìí oti ẹ́tí pé tí mo ti kọ̀ ìgbékalẹ̀ iṣẹ́. Sugbón nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ mo mọ̀ pé mo ti máa kọ́rí àmọ́ mi ò rántí pé àsìkò báyìí ni mo ti kọ́rí. Yálà bóyá ọdún tó kọjá ṣá, mi ò lè rántí.

Eh mi le sọpe rárá mi de e le sọ pe bẹ́ẹ̀ ni torí mo ní ṣùgbọ́n mi kì í sábà lo. Gíláàsì jẹ́ ǹkan tó jẹ́ pé tí mo bá lo ó, ó má n tì mí lójú. Ó gba mi tí gbo ti mo bá wà ní àrí àwọn èrò ṣùgbọ́n tí òòrùn náà bá mú gan an, mo má n lo ún gba mi àmọ́ ó le má pẹ́ o tí mo ma fi lo tí wọn tẹ fi gbọ́ yọ kuró padà.

Mi ò, mi sábà rò pé mo tìẹ lo ìpadé orí fóònù rẹ. Ó, mo máa ń lò, mo máa ń lò ní tí máa fi ti fóònù, mo máa ń lò ìpadé orí fóònù. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa torí ó jẹ́ nǹkan ìdábòbò fún fóònù. Tí èyàn ò bá lò, ẹnikẹ́ni ló lè dédìí fóònù èyàn, tó lè fọwọ́ kan. Àmọ́ tí ìpadé bá wà níbẹ̀, oní tọun o lè rí lò bí i tí rí ẹni tó ní bá tó sọ pé kó lò.

Dada da, òrò ọ̀sán gan ni orun tó dùn jù. Òrùn isími ni ọ̀rùn ọ̀sán. Agaga tí ọ̀sán bá pọn kanríkanrí tí èèyàn wa sun torí, ẹ. Èrọ tó má n fẹ́ atẹ́gùn fáànù tí fáànù n fẹ́ lu dáadáa. Òrùn náà á dùn sun dáadáa. Àsìkò tó bá ma jẹ́ báyìí, ó jíkó jẹun. Kò sí ìnira kankan. Òrùn, ọ̀rùn ọ̀sán o dá. Ìsinmi ni ọ̀rùn ọ̀sán jẹ́.

Rárá o, mi ò kí kọ ìròyìn kankan ní ibi iṣẹ́. Mi tí nì iṣe ná, àmọ́ tí mo bá ní gan, ìròyìn kíkọ kò sí lára nǹkan tí mo lọ kọ́ ní ilé ẹkọ gíga, kò tí ṣe ǹkan tí mo lọ kọ́ ó yàtọ̀ sí ìròyìn kíkọ. Ǹkan tí mò ń sọ ni pé, mi ò tí ì ní iṣe, àmọ́ tí mo bá ní ṣe gan, mi ò lè kọ ìròyìn torí mi ò lè sí lábẹ́ àwọn tó n kọ ìròyìn. Ibi ìbò mí ni wọ́n á gbé mi sí ẹlòmíì la tun be máa kọ ìròyìn.

Ẹn tó bá ṣe wumi síṣá ìgbá mi, mo máa ń lo ọ̀pá ìfamọ́ra. Àmọ́ ìgbá mi dẹ̀ niyi mo máa mu oun mumu náà láti inú ike rẹ̀ tàbí inú ife. Ìgbà tó bá dẹ́ẹ̀ wu mí náà, mo lè lo ọ̀pá ìfamọ́ra ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lo ṣá. Ó máa ń jẹ́ kí n máa ṣe bi ọmọdé nígbà mìíràn. Nkan tó máa n mú mi fẹ́ràn ẹ̀ jù lẹ́yìn.

Mi ò lè sọ iye igbà tí mo ti fẹ́ dáhùn ìbéèrè yìí, ṣùgbọ́n mi ò ní ìṣẹ́ o. Dípo tí mo máa ní òṣìṣẹ́, mi ò tí ì dáni iṣẹ́ mi, mi ò tí ì ńíṣe gan. Dípo tí mo wá ní, tí mo wá ní òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ ni abẹ mi. Àma tí mo bá ní gan, tí mo ṣe máa darí àwọn òṣìṣẹ́ mi, mo máa darí wọn ní ti dáadáa ni. Tó jẹ́ pé ó máa fi ṣe ànfàní fún mi, ó má lè ṣe ànfàní fún ilé iṣẹ́, a lè ṣe ànfàní fún àwọn náà. Mi ò ní darí wọn síbi tí ó dámu, mo dẹ̀ ní darí wọn sí nǹkan burúkú. Nǹkan dáadáa náà ni tó máa le wúlò fún gbogbo wa.

Àwòrán yíya kì í ṣe nǹkan tí mo kúndùn púpọ̀, àmọ́ ìgbà mí ó máa wú mi kí n ya torí mi ò fẹ́ràn tí bá ya àwòrán gan. Mi nífẹ̀ẹ́ sí kí máa kó sí orí afẹ́fẹ́ kí àwọn èèyàn máa ríi. Kò n ṣe nǹkan ti mi tìẹ máa n nífẹ́ sì láti ṣe. Nǹkan tí ó kì í fi wú mi lórí nìyẹn láti lè ya àwòrán. Ṣùgbọ́n ìgbà mí tí mo bá ya àwòrán, mo máa yá níyà pé kí n lè tọ́jú ẹ̀ di ọjọ́ ọ̀la kí n lè máa rí i ní ọjọ́ ila, ọjọ́ ọ̀la kí n lè máa fi máa rántí pé àsìkò báyìí ni mo ṣe nǹkan báyìí àwọn nǹkan bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́ọ̀mù, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Ó ti máa fẹ́ tó oṣù kan sẹ́yìn gàn tí mo ti jẹ kẹ́yìn ǹì sìn Kì í ṣe nǹkan tí mo fẹ́ràn si púpọ̀ torí ó ma ń fẹ́ atẹ́gùn sí mi ní ikun jù, kò kí ń jẹ́ kí n wà ní, ẹ́, ní ipò àlàáfíà tó bá ti fẹ́ atẹ́gùn sí mi nínú bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo máa ń jẹ ẹ, nǹkan tí mo máa ń jẹ ni.

Èmi o ní ètò fún ìparí ọ̀sẹ̀ ọ, bí ó bá se wá ni mo ṣe máa lò. Mo má a nípa rí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ gan, ǹkankan tí mo máa yálà se jù, èmi náà ni ìsinmi kí n lè tún àwọn ǹkan mi se. Ǹkan tí mo bá nílò láti se, mo máa ṣe. Mo máa palẹ̀ mọ́ ẹ̀ fún ọ̀sẹ̀ tà bá fẹ́ mú. Mi ò ní pàtó ǹkan pé ǹkan tí mo máa ń ṣe lé níparí ọ̀sẹ̀ ṣa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a wò àwọn àwòrán ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀. Àyà ní sì ilẹ̀ bá ṣú, tí ibi tí ẹ̀yàn dẹ́ ti ń wò náà, tí kò ṣe bí àríwó tó jẹ́ pé ibi tó tutù tí kò sí ìdíwọ́ ìdínna fún láti ibi àríwó níbẹ̀ tí ẹni ọ̀lẹ tó jẹ́ pé èrò o dẹ̀ pọ̀ níbẹ̀ to je pe jẹ́ pẹ́ ibi tí ẹyan lẹ dà wá. Tákan rọ̀rá máa wò, mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Àbení mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí kó dà jú ọjọ́ kan gan an lọ ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mo máa ń lò tẹ́lẹ̀ tó bàjẹ́. Kó dà mó fẹ́ lelo tó oṣù mẹ́ta tàbí mẹ́rin láàlélò ẹ̀rọ ayárabíàṣá kankan. Ǹkan tí mò ń sọ ni pé ọjọ́ kan gan kéré ní ọjọ́ tí mo ti dúró láìlo ẹ̀rọ ayárabíàṣá rí.

Bẹ́ẹ̀ni, ìbòrun jẹ́ ǹkan tó ṣe kókó láti máa wọ̀ fún mi torí ẹṣin mi ó mú ní ǹkan tó jẹ́ pé dandan ni láti máa bo orí. Ǹkan tí mo sọ ni pé mo máa ń lo ìbò irun dáadáa. Kò sí ọjọ́ tí mi ò le ṣe kí n má lo ìbò irun tí mo bá jáde. Ǹkan tó lè mú mi má lo ìbò irun, òun náà ni pé tí mo bá wà ní inú ilé àmọ́ tí mo bá lọ sí ìta mi ò gbọdọ̀ má lo. Mo gbọdọ̀ lo ìbò irun kí n tó kúrò ní ilé.

Mi ò kí ń mu òògùn lójoojúmọ́ o. Yé òògùn jẹ́ ǹnkan tí mi n tiẹ̀ nifẹ́e láti má a lò rárára. Àyàfi tí ó bá ní ìdí fún mi pé mo gbọ́dọ̀ lò, òun nìkan ni mo lè fi lo òògùn. Tàbí tí mo bá ní àmì tí ara bá sọ mí pé ǹnkan báìbàibaí fẹ́ ṣe mi, òun ló lè tún mi lò òògùn. But pé kí má a lò, ṣùgbọ́n pé kí má a lò òògùn lójoojúmọ́. Ìrọ̀ o, mi ò ní lo òògùn lójoojúmọ́ o. Mo tiẹ̀ n lo rárá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ aṣọ àkayọ̀rí ní ẹnu ìṣẹ́ mi. Mo dẹ nífẹ́ sí láti máa wọ aṣọ tó bá tayọ ju èyí tí àwọn ẹgbẹ́ mi gan ba wò lọ. Mo jẹ́ èèyàn tó nífẹ́ sí láti máa múra, láti máa yọrí. To je pé tí mo bá wọ aṣọ báyìí àti ọ̀okan gan k'àwọn máa sọ pé à nǹkan tó wọ̀ yìí o, ó rẹwà o, ó da o, ó ṣe. Àwọn nǹkan bẹ́ẹ̀yen mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Kí ni eyan máa tún ní se ní àṣálẹ́ ju bí kò sínmi lọ? Àmọ ngbà mirán ṣa, mo máa ń pe ọ̀rẹ́ mi, a jọ má sọ̀rọ̀, a máa sọ orísìírísìí nǹkan títí tí ọjọ́ fi máa lọ. Ìgbà mí de ni iyi emi àtàwọn ẹbí mi náà a máa wo eré lóri lóri tẹ́lì. Tí a bá dẹ̀ tún wo eré, ìgbà mí a máa dáná, a máa jẹun a jẹ tún ma tẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ̀rọ ayárabíàṣá mi mo ma tẹ́

Mi, mi ò wo eyín mí rí o. Bí a ní kékeré sáa bí a wọ́n ti wòó fún mi nígbà tí mi ti gbọ́njú, mọ̀ pé wọ́n ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún mi. Àmọ́ pé nígbà tí mo ti gbọ́njú i ti mo ti ń dàgbà, mi ò didì lo wo eyín rí pé nǹkan kan ń ṣe mí léyín, mo fẹ́ lọ wo, mi ò wọ́ rí.

Rárá o, mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé o. Kí ni mo fẹ́ lọ ṣe níbẹ̀? Kò sí ǹkan tí mo lérò pé mo fẹ́ lọ ṣe níbẹ̀. Kò dẹ́ ṣì ǹkan tó máa gbé mi lọ síbẹ̀. Mi ò ní lọ sí ilé ìsẹ̀mbáyé. Mi ò ní ìdí kankan láti lọ. Ǹkan tí mo túmọ̀ sí ni pé kò ṣe ibi tí mo ti máa ń lọ rárá. Mi ò ró pé mo dìdì lọ yìí.

Mi ò tíì dá ní ọkọ̀ tèmi o. Àmọ́ tí mo bá ní ọkọ̀ mi, mo ti ní mo ti gbọ́rọ̀ ìsití ọ̀rọ̀ oríṣiiríṣii nípa kí eeyan má tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀ tó dè jẹ wipé nǹkan tí tẹ̀yàn náà ni nǹkan tó máa ṣe mi láǹfààní, nǹkan tó máa mú eeyan filẹ̀ yana fún ìjàmbá ọkọ̀, nǹkan tó máa dènà ìjàmbá ọkọ̀. Òfin ìyára ìyára ọkọ̀ náà wà ní inú ẹ̀.

A dáadáa. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín, tí eeyan ò bá pa araẹ̀ lẹ́ẹ̀rín, t'eyan a ò ní nǹkan tó ń dún'yan nínú. Ojú eeyàn o ba lé koko ni. Ìyára sí ìyàn gan kò ní dára. Ìhuwa sí eyàn gan kò ní sunwon. Ṣùgbọ́n tí ẹeyan bá rẹ́rìn tí ẹeyan tun wá gbọ́ àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín tó mùnu eeyan dùn, gbogbo nǹkan tí ẹeyan bá n rò gan ó má a ma dínkù ni kò ní fi bẹ́ẹ̀ pa'yàn lára púpọ̀

Mi ò lo ẹ̀rọ ìgbésókè rí ò, mi ò dè mọ̀ bóyá nǹkan tí mo máa fẹ́ràn láti lè lò ni ni orílẹ̀-èdè wa níbí ibi báyìí, kò ń ṣe ǹkan tó jẹ́ pé èèyàn lè fẹ́ràn láti lo torí iná lè kú mọ́ lẹ́nu tó dẹ̀ jẹ́ wípé ìjàmbá gidi ni tí iná bá kú mọ́ ẹ̀rọ ìgbésókè lẹ́nu. Àmọ́ tó bá jẹ́ pé kì í ṣe orílẹ̀ èdè wa tó jẹ́ ibi tó dá tẹ́ jẹ́ pé wọ́n ń mú iná lọ rárá rárá, ǹkan tí mo máa fẹ́ràn láti lò ni.

Bẹ́ẹ̀ni mo má n ṣe ìpè fídíò dáadáa. Mo má n ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo má n ṣe ìpè fídíò pẹ̀lú ẹbí mi. Mo má n ṣe ìpè fídíò dáadáa. Ó jẹ́ ǹkan tí mo nífẹsí jù torí ó yára láti lè fi kàn yàn, fi bá yàn sọ̀rọ̀ ju pé ìyẹn pé ṣe ìpè ọ́díò lọ. Àmọ́ pé fídíò nisinyi ìyẹn á bẹ́ inú ọ̀sọ̀rá tó lé ẹni náà. Bo tẹ́ẹ́ jẹ́ pé kò ṣe pé yàn rí ẹni yàn ni titi, o ríi pé wẹ́ yẹn rí i nílé ayé gan gan, ṣùgbọ́n ó sì sùn ún.

Ọ̀nà púpọ̀ ni ìrànlọ́wọ́ tí ma ń wá látọwọ́ mi fún àwọn èeyàn tí kò dẹ̀ kí ń ṣe ti tì tòwò nìkan. Kódà mo fẹ́ lè sọ pé ìrànlọ́wọ́ tí kò ṣe tòwò gan an n ló pọ̀ jù, òhun ló dẹ́ ní ìwúlò jù. Ó lè jẹ́ bóya ẹni náà ń ṣe nǹkan, mo máa lọ mo máa dúró tẹ́ ẹni náà, tó bá ṣe wẹ̀yin báyìí, a máa rí mi. Bóyá ó nílò pé kí n bá òhun ṣàrẹ́ gbà nǹkan náà ni, mo máa ń ṣe iyẹn naa. Ọ̀nà oríṣìíríṣìí ni ìrànlọ́wọ́ máa tí ń wá fún mi fún àwọn èeyàn.

Tí mo bá sín, gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́, ó ní nǹkan tí a má a ń kà tí ẹeyan bá sín, tó jẹ pé èmi tí mo bá sín, mà sọ̀rọ̀. Ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi tàbí àwọn ènìyàn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ minna, wọn á sọ̀rọ̀, won a gbàdúrà fúnmi, èmi náà tún wá dá wọn lóhùn gbada. Ǹkan tí mò ń sọ ni pé àwọn ǹkan tí mo máa ń ṣe tí mo bá sín ó tẹ̀lé ìlànà tìtì Mùsùlùmí tó ṣe ẹ̀sìn tí mò ń ṣe.

Bàtà tí ó ma tí kò ní nimi lára ni bàtà tí mo fẹ́ràn jù. Àmọ́ mo ní bàtà gíga o. Nígbà tí iná ọwo bà wa mo mà nwọ bàtà mi gíga. Àmọ́ bàtà tó jẹ́ pé mo ma ń wọ̀ ní ojoojúmọ́ àwọn bàtà tí kò kí ni ini lára tó jẹ́ pé ó ma wà ní pẹ̀lẹ́ kùtù ni ẹsẹ̀ èèyàn. Ohun làwọn bàtà tí mo ma ń wọ̀ jù ní ojoojúmọ́. Ṣùgbọ́n tí nǹkan ayẹyẹ bá wà mo ma wọ bàtà gíga tó máa ń mú mi táàyọ́ láàrin àwọn èèyàn.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ ìnura. Bóyá òun náà ni ó túnmọ̀ sí aṣọ wíwẹ̀, ṣùgbọ́n mo ní aṣọ ìnura tó jẹ́ pé tí mo bá wẹ̀, tí mo bá fẹ́ lọ, mo máa fi wọ́n wẹ̀. Tí mo bá wẹ̀ tán, òun ni mo máa fi, ni mo máa ró, òun náà dè ẹ́ ni mo máa fi nù ara mi. Mi ò mọ̀ bóyá òun náà la aṣọ wíwẹ̀, aṣọ ìnura náà ni aṣọ wíwẹ̀. Mo ní ǹkan tí mo túnmọ̀ sí ni pé lọ́kàn sá mo ní aṣọ wíwẹ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú ipò owó mi bá ò. Irúbo irú ìbéèrè wo nìyẹn? Kí ló máa ń wà nínú àpò owó ju owó náà lọ? Mi ò dẹ̀ lè sọ pé iye báyìí ni ó wà nínú àpò owó mi, kò ní sì nǹkan tí èèyàn máa ń sọ síta, nǹkan tí èèyàn máa ń dáhùn, kò ní sì nǹkan tí èèyàn máa ń sọ fún ẹlòmíràn. Ǹkan tí mo sọ ni pé mi ò lè dáhùn fun ìbéèrè nitorí owó náà ló máa ń wà nínú àpò. Àfi tó bá ń béèrè pé kí ni iye tí mo ní tí mi ò dẹ̀ lè sọ láíláí pé iye gba tó báyìí ni mo ní. Ó tẹ̀ẹ́ jẹ́ pé mi tì ní owó ṣùgbọ́n kò n sì nǹkan tí èèyàn lè máa sọ pé báyìí ni ọ ní nínú àpò owó èèyàn.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi, àmọ́ kò ṣe orí fífọ́ tó jẹ́ pé ó máa ń ni ìlara púpọ̀. Ẹ̀fọ́rí tó jẹ́ pé tí mo bá dára mi láàmú tí mo bá fi ara mi ṣiṣẹ́ jù, òun ló máa ń ṣe mí kìí ṣe ẹ̀fọ́rí pé tó máa mú mi dùbúlẹ̀ àbí ó máa mú mi dájókòó. Ẹ̀fọ́rí tó má a ń ṣe mí tí mo bá ti lògùn a má a lò.